Mo sunkún kẹ́hin bí ọdún mẹ́jọ sẹ́hin. Ní ọdún mẹ́jọ yìí, nígbàtí mo pàdánù ìyá bàbá mi. Ìyá bàbá mi jẹ́ ìyá tó jẹ́ pé òun lóre wa láti kékeré òun ló sì tọ́jú wa dàgbà. Ó sì jẹ́ ẹni tí a mọ̀ ní ìyá tí a mọ̀ ní bàbá pàápàá. Ó jẹ́ ẹ̀yàn tí ó fẹ́ràn wa dáradára tí gbogbo wa sì, tó wá mọ́ra. Kò jẹ́ ká mọ ìyá wa ní ìyá tàbí mọ bàbá wa ní bàbá nítorí pé bó ṣe wasi wa. Ọjọ́ tí ìyá yì kú ó jẹ́ ǹkan tí ó dùn mí tí ó sì gba ọmi jẹ́ lọ jù mí pàápàá.